Bí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, màá fẹ́ràn kí irú òṣìṣẹ́ náà jẹ́ ẹni tí ó ní ìwà ìtẹríba, kí ó má jẹ ẹni tí ó ní àfojúdi, ẹni tí ó má ń bọ̀ ọ̀wọ̀ fún àwọn alábàáṣiṣẹ́ pọ̀ àti àwọn oníbàárà ni kí irú ènìyàn bẹ́ẹ̀ jẹ́. Lẹ́yìn èyí, màá fẹ́ràn kí irú òṣìṣẹ́ yìí jẹ́ ẹni tí ó ní òótọ́ tí kìí parọ́. Irú ènìyàn báyìí ni kò ní kó ìjàmbá bá iṣẹ́ ọrọ̀ ajẹ́. Lẹ́yìn èyí, mà á fẹ́ kí òṣìṣẹ́ tuntun jẹ́ ẹni tí ó ní àkínkanjú, tí kì í pa iṣẹ́ jẹ, tí a má a mu iṣẹ́ ní okùnkùndùn. Àwọn ìwà báyìí ni mo fẹ́ràn kí n rí nínú òṣìṣẹ́ tuntun.

Ọwọ́ fífọ̀ déedé jẹ́ ohun tí ó má ń mú ìlera wá. Nítorí ìdí èyí, mo ma ń rí i dájú wipé mo fọ ọwọ́ mi ní àìmọye ìgbà ní ojoojúmọ́. Bí mo bá wọ inú yàrá ìgbọ̀nsẹ̀ láti ṣe ìgbọ̀nsẹ̀, màá rí i wí pé mo fọ ọwọ́ mi dáadáa kí n tó bọ́ta. Lẹ́yìn èyí, bí mo bá fi ọwọ́ kan àwọn ibi tí èru púpọ̀ ti yà sí, màá rí i wí pé mo fọ ọwọ́ mi dáradára.

Mo máa ń fẹ́ran kí n tètè sùn nítorí wípé àtètè sùn ni àtètè jí. Ní agbègbè yìí kẹ̀ré ẹni tí ó bá níbí lọ ní owurọ̀, ó gbọ́dọ̀ tètè jí ní kùtùkùtù kí wọ́n báà kó sí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀. Nítorí ìdí èyí, mo máa ń rí i dájú wípé bó bá ti di aago mẹ́jọ, mo ti ń se ìpalẹ̀mọ́ láti lọ fi ojú sùn kí n bá lè tètè jí ní à owurọ̀ ọjọ́ kejì.

Rara mi o wo aṣọ akayori ni ibi isẹ ri. Ìgbà ikẹ́yìn tí mo wọ aṣọ àkayọrí ni nígbà tí mo parí ilé ìwé gíga, tí mo se àkayọrí ni mo wọ aṣọ àkayọrí gbẹ̀yìn.

Kọfí ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn tíì rárá bí mo ṣe fẹ́ràn kọfí. Kọfí jẹ́ ohun mímu tí ó máa ń fún ni lókun tí o bá fẹ́ rẹra díẹ̀. Nítorí ìdí èyí, bí mo bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe tí ara sì fẹ́ má a fà, màá mu kọfí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a sí fèrèsé ọkọ̀ nítorí wípé atẹ́gùn tí ó ma ń fẹ́ tí mo bá wà nínú ọkọ̀, ó jẹ́ ohun tí mo kúndùn láti gba sára bí mo bá wà nínú ọkọ̀ gẹ́gẹ́ bí awakọ̀. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí n má a sí fèrèsé ọkọ̀ bí mo bá ń wa ọkọ̀.

Rárá o, gọ́ọ̀mù àti súwìtì jẹ́ ohun tí o lè bani léyín jẹ. Nítorí idí ẹ̀yìí, mi ò kí n kópa ní inú irú àwọn ìwà báyìí. Kí a máa jẹ gọ́ọ̀mù tàbí mú súwìtì kìí ṣe ohun tí ó dára fún ọmọlúàbí láti máa ṣe. Nítorí idí ẹ̀yí mi ò kí máa n jẹ gọ́ọ̀mù.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀. Irú bàtà bí mo bá fẹ́ wọ̀ ní ṣe pẹ̀lú irú òde tí mo fẹ́ lọ tàbí irú aṣọ tí mo fẹ́ wọ̀. Mo ní bàtà sandal, mo ní bàtà sneakers, mo sì ní oríṣi bàtà tó pọ̀. Bí mo bá fẹ́ lọ sí òde tó nílò òde alákọ̀wé, màá fẹ́ràn kí n wọ bàtà kọ́ṣú lọ síbẹ̀. Ṣùgbọ́n bó bá jẹ́ òde ayẹyẹ ni mo fẹ́ lọ, nígbà míràn màá fẹ́ràn kí n wọ bàtà sandal.

A wà kì í lo ìgbona jẹ́jẹ́ ní ìlú mi. Ìlú mi jẹ́ ìlú tí kì í fi bẹ́e tutù. Nítorí èyí, amúlé tutù ni mo máa ń lò ninú yàrá mi. A kì í lo ìgbona jẹ́jẹ́ rárá.

Bí ènìyàn bá jẹ́ ọmọ jádejáde tí ó mọ aṣọ wọ̀, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ ǹkan ọ̀ṣọ́ náà fí sára. Nítorí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀ṣọ́ ni mo ní nílé tí mo máa ń fi sára bí mo bá fẹ́ jáde. Mo ní gíláàsì àwọ̀sọ́jú, mo ní ago ọwọ́, mo ní ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀ṣọ́ tí mo máa ń fi sára bí mo bá fẹ́ lọ sóde.

Ìbòrùn kì í ṣe ohun ọ̀ṣọ́ tí ọkùnrin máa ń lò ní ìlú mi. Nítorí ìdí èyí, èmi kì í lo ìbòrùn nítorí pé mo jẹ́ ọmọkùnrin. Ṣùgbọ́n bí mo bá lọ sí ìlú ọba tàbí ìlú mìíràn tí ó tútù, ní ìgbà yìí ni mo máa ń fi ìbòrùn sí ọrùn láti jẹ́ kí òtútù má wọ̀ mí lára.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ní ìparí ọ̀sẹ̀ tó kọjá jẹ́ si je ayẹyẹ ọjọ́ ìbí kan nínú wa. Nítorí náà, eléyìí fún wa ní ààyè láti pàdé láti jọ ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí kan nínú wa yìí.

Mi ò kí n máa ń sábà lálàá. Bí mo bá ti sùn lálẹ́, bí mo bá ti sùn, ìn naá ni màá jí tí oorun máa wọ mi lára dáadáa. Nítorí wípé iṣẹ́ líle ni mo máa ń ṣe. Nítorí náà bí mo bá ti fẹ́ sùn tí mo ti lo òògùn, oorun tó dọ́kàn ni mo máa ń sùn tí kì í sì fàyè sílẹ̀ fún àlà lílà rárá. Àmọ́ ó, ó lè jẹ́ wípé nítorí mi ò kí ń máa rántí àlà tí mo lá ni ó jẹ́ kí n rò pé mi ò kí ń máa ń lálàá.

Ìdábòbò òòrùn kì í ṣe lára ohun tí mo máa ń fi sára, nítorí wípé mi kì í máa ń ní ìdí láti jáde nínú òòrùn, tàbí rìn nínú òòrùn, tàbí kópa nínú ǹkankan tí ó níṣe láti wà nínú òòrùn. Nítorí ìdí èyí, mi kì í máa ń lo ìdábòbò òòrùn.

Mi ò kí máa ní láti lo ímeèlì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ìdí èyí, mi ò ní ètò kan pàtó tí mo má ń ṣe fún àwọn ímeèlì mi. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni mo ti má ń sábà bá àwọn oníbàárà mi tàbí ọ̀rẹ́ àti àwọn ẹlòmíràn sọ̀rọ̀ bí ka sọ̀rọ̀ ní orí WhatsApp. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan kan bí mo bá fẹ́ lo ímeèlì, màá rí i dájú wípé mo yẹ̀wò ní àárọ̀ tàbí ní alẹ́ kí n tó sùn láti ríi wípé boyá mo gba ímeèlì tuntun.

Bí mo bá nílò ẹ̀rọ tuntun fún iṣẹ́ tàbí fún lílo ara tèmi fúnra mi, rírà ni mo máa ń ra ẹ̀rọ tuntun, ó lè jẹ́ ẹ̀rọ ilé bí i amóhùnmáwòrán tàbí asọ̀rọ̀mágbèsì. Bí mo bá nílò tuntun tí mo fẹ́ pàrọ̀ èyí tí mo n nílé tẹ́lẹ̀, rírà ni mo máa ń ra àwọn ẹ̀rọ tuntun tí mo bá nílò.

Ọjọ́ kejìlélógún ní oṣooṣù ni mo máa ń san owó iṣẹ́ fún àwọn alábàáṣiṣẹ́ mi. Tí ọjọ́ yìí bá ti ń súnmọ́ ni màá ti ri dájú pé mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìpalẹ̀mọ́ kí àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan bá lè rí owó iṣẹ́ wọn gbà ní ọjọ́ kejìlélógún nínú oṣù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò orí tẹlifíṣàn. Ọ̀pọ̀lọpọ̀ ètò orí tẹlifísàn ni mo máa ń wò láti fi dúnú láti fi mú ara yá ní ìparí iṣẹ́ ní ojoojúmọ́. Èyí tí mo kọ́kọ́ fẹ́ràn jù láti máa wò ní àkókò yìí ni èyí tí à ń pè ní homeland ti ilẹ̀ Amẹ́ríkà.

Ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn tí mo ti gbọ́ podcast gbeyìn. Ǹkan tó fa èyí ni wípẹ́ mi ò tí fi bẹ̀rẹ̀ rí podcast tí mo fẹ́ràn, tí màá fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà. Ní bí ọdún kan ṣẹ́yìn ní podcast kan wà tí mo fẹ́ràn láti máa gbọ́. Ìgbà yìí ni mo máa ń gbọ́ podcast ní ojoojúmọ́ dáradára. Ṣùgbọ́n láti ìgbà tí podcast yìí ti káṣẹ̀ lẹ̀ ni mi ò tí rí tí ó túnwò mi kí ń máa gbọ́ bí èlí tí mo máa ń gbọ́ yẹn.

Rárá o, mi ò ní àìlera tó nílò kí n ma mu oògùn ní ojoojúmọ́. Ẹ̀ẹ̀kookan bí ara bá fẹ́ ṣe bá kan kan ni mo máa ń mu oògùn. Ṣùgbọ́n oògùn mímu kì í ṣe ohun tí mo máa ń ṣe ní ojoojúmọ́, nítorí pé mi kò ní, èmi kò ní àìlera kankan tí ó nílò kí n ma mu oògùn ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa fi aṣọ bora ní ìgbà tí mo bá sùn. Ṣùgbọ́n ní àwọn ìgbà kan bí oru bá wà tí oru pọ̀ gan an, mi ò kí máa ń fi aṣọ ìbora sùn ní àwọn àsìkò yìí. Ṣùgbọ́n bí òtútù bá wà tí òtútù pọ̀ gan an, mà á fẹ́ fi aṣọ búra ní àwọn ìgbà tí òtútù bá wà.

Bí ó bá ti di ìparí iṣẹ́ ní ojoojúmọ́, àsìkò yìí jẹ́ àsìkò tí mo máa ń fẹ́ lo pẹ̀lú àwọn ẹbí mi. Nítorí ìdí èyí, bí mo bá ti parí iṣẹ́, ṣe ni mo máa ń bọ̀ nílé láti wá lo àsìkò yìí pẹ̀lú àwọn ẹbí mi. Ka wo ètò orí tẹlifíṣàn, kí a jọ sọ̀rọ̀ nípa bí ọjọ́ náà ṣe lọ, bí iṣẹ́ ṣe lọ, kí oníkálukú tó lọ sùn ní alẹ́.

Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ ímeèlì tí ò wúlò ni mo máa ń gbà ní àìmọye ìgbà ni ojúmọ́. Èmi ò mọ̀ bí mo ti ṣe é ṣe tí mo fi ń gba irú àwọn ímeèlì tí ò wúlò báyìí. A ń wù mí láti mọ bí mo se le dá irú àwọn ímeèlì báyìí dúró, nítorí wípé ó máa ń sú mi gan an ni bí mo bá rí ímeèlì tí mo ti lérò wípé ímeèlì tí ń mu ìretí láti ọ̀dọ̀ àwọn oníbàárà ni, tó wá jẹ́ ímeèlì tí ò wúlò.

Bẹ́ẹ̀ni etí mi dára, mo sì gbọ́rọ̀ dáadáa. Èmi kò ní àìsàn etí tí kì í jẹ́ kí ènìyàn gbọ́ràn. Nítorí ìdí èyí etí mi dára. Lẹ́yìn etí, gbogbo ara mi ló pé tí ó sì dà ṣákaṣáka. Èmi kò ní àìsàn kankan àbí àìlera tí ó ń bá mi fínra.

Ìbéèrè yìí ní bá nínú ọ, nígbà wo ni o máa ń fa, fa kí nìyẹn? Bo bá jẹ́ iṣẹ́ ni, gbogbo ìgbà ni èmi máa ń fa iṣẹ́ o, nítorí wípé èmi kì í ṣe ọ̀lẹ.

Bí èyàn bá jẹ́ ẹni tó fẹ́ràn orin, orin ní gbígbọ́, irú èyàn báyìí gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn orin ní kíkọ́. Nítorí ìdí èyí gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́ tí ó jẹ́ ẹni tó fẹ́ràn gbígbọ́ oríṣìíríṣìí orin, ní àwọn ìgbà míràn bí mo bá ń gbọ́ orin, màá ma kọ orin tẹ̀lé àwọn orin tí mò ń gbọ́ yìí. Nítorí náà bẹ́ẹ̀ ni mo máa kọ orin.

Ẹ̀kọ́ kan tó jẹ́ kókó tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré, tí ó dẹ̀ ṣi wà pẹ̀lú mi di ìsìn yii ni wípé kí ènìyàn má ṣe ọ̀lẹ, kí ènìyàn jẹ́ akíkanjú. Nítorí wípé iṣẹ́ ni a fi ń di ẹni gíga. Ẹni tó bá jẹ́ ọ̀lẹ, irú ẹni bẹ́ẹ̀, ó lè máa rì bà tí ṣe.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó wà tí mo máa ń ṣe kojú àwọn ìṣòro bí mo bá ní ní ẹnu iṣẹ́. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni wípé mà má fẹ́ràn kí n tọ àwọn tí wọ́n mọ̀ nípa irú ìṣòro tí mo bá ní jù mí lọ. Mọ máa ń fẹ́ràn kí n tó wọn lọ láti fi ọ̀nà mo mí bí mo ti ṣe lè kojú ìṣòro náà. Lẹ́yìn èyí, mo máa ń fẹ́ràn kí n wá ìmọ̀ fúnra ra tèmi náà láti kojú irú ìṣòro tí mo bá ní. Nítorí èyí, mà má lọ sí orí íńtánẹ́ẹ̀tì láti lọ bèèrè ìbéèrè lórí àwọn ìṣòro tí mo bá ní láti ríi wípé mo wá ọ̀nà tí mo fi le kojú àwọn ìṣòro yìí.

Níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi síbi tí bá wò. Ṣé ẹ fẹ́ wá jà mí lólè ni? Èmi ò kí máa ń fi kọ́kọ́rọ́ mi síbi kankan. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání bí mo bá fẹ́ jáde ni. Gbogbo ẹni tó wà nínú ilé mi ni wọ́n ní kọ́kọ́rọ́ ọ ti wọn lọ́wọ́ tí oníkálukú a sì máa mú tirẹ̀ jáde bí o bá fẹ́ jáde.

Èmi ò kí máa ń fún ìyàn lẹ́bùn. Ẹni tí ó bá jẹ́ ọlọ́lá tí owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ni ẹni tí màá fún ìyàn lẹ́bùn. Bí i èmi ti wà yìí, kódà ẹni tí ó fún mi lẹ́bùn ni mò ń wá. Èmi kì í máa ń fún èèyàn lẹ́bùn, nítorí náà kò sí irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún ènìyàn.

Ìbáṣepọ̀ tó dánmọ́nrán ni mo ní pẹ̀lú olórí isẹ́ mi nítorí wípé mo jẹ́ ènìyàn tí kì í paṣẹ́ jẹ, tí kì í fiṣẹ́ ṣeré, mo sì jẹ́ alákíkanjú ènìyàn. Lẹ́yìn èyí, mo jẹ́ ènìyàn tó ní ìtẹríba pẹ̀lú olórí isẹ́ tàbí oníbàárà tàbí àwọn alábáṣiṣẹ́pọ̀. Èyí jẹ́ kí olórí isẹ́ mi fẹ́ràn mi gan ti abáṣepọ̀ wa sì dánmọ́nrán tí kò sí ìṣòro kankan.

Òṣìṣẹ́ tó bá fẹ́ tajọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ tí kì í fiṣẹ́ ṣeré, tí ó ma ń múṣẹ ní òkúnkúndùn. Mo ti kọ ìwà yìí tipẹ́tipẹ́. Nítorí èyí, èmi ò kí ń máa fiṣẹ́ ṣeré. Mo ma ń mú iṣẹ́ ní kárakára. Mo sì bọ̀wọ̀ fún gbogbo ènìyàn pẹ̀lú alábàáṣiṣẹ́ pọ̀ tàbí ọ̀gá iṣẹ́ tàbí àwọn oníbàárà.

Rárá o, mi ò kí ń ṣe ènìyàn tó fẹ́ràn láti máa jiyàn, nítorí pé ìyàn jíjà a máa fa ìjà láàrin èniyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Nítorí ìdí èyí, mo ti rí dájú wípé mi ò kín má jiyàn pẹ̀lú èyàn kankan. Bí ọ̀rọ̀ bá fẹ́ di ìyàn jíjà, màá yà mọ́ gbà fún ẹni kejì ni kí ó má ba à di ìjà.

Láti wà nínú àlàáfíà ènìyàn gbọ́dọ̀ máa kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá. Írin jẹ́ ọ̀kan nínú àwọn eré ìdárayá tí mo máa ń ṣe láti wà ní àlàáfíà. Ni àárọ̀ kí n tó kúrò nílé lọ sí ibi iṣẹ́, màá jí ní kùtùkùtù láti rìn ìrìn bí ibùsọ̀ méjì lọ padà sí ilé. Ni ìparí ọ̀sẹ̀, màá rìn tó ibùsọ̀ márùn ún lọ padà sí ilé. Èyí jẹ́ lára àwọn eré ìdárayá tí mo máa ń ṣe láti ríi wí pé mo wà ní àlàáfíà.

WiFi mi ò yára o. Kódà ó fà ju igbìn lọ. Fífà rẹ̀ a ma bí mi nínú nígbà tí mo bá ní ìṣẹ́ ṣe. Mo ń wá WiFi tí yóò yára bí àṣá láti jẹ́ kí ìṣe mi yára ní ṣíṣe.

Èékánná títọ́jú jẹ́ lára àwọn ìtọ́jú ara tí mi ò kí má fi ṣere Nítorí èyí, ní ìparí ọ̀sẹ̀ ni gbogbo ọ̀sẹ̀ ni mo máa ń rí wípé mo tọ́jú èékánná mi. Eléyìí náà pẹ̀lú ohun tí mo máa ń ṣe pẹ̀lú irun gígẹ̀ àti àwọn ìtọ́jú ara mìíràn bí ọ̀sẹ̀ bá parí tí mo ń ṣe ìgbáradì fún ọ̀sẹ̀ tuntun.

Ẹmẹ́jì ní ojoojúmọ́ ni mo máa ń fọ eyín. Eléyìí a jẹ́ kí eyín kú ní ìlera. Bí mo bá jí ní àwurọ̀, màá rí wípé mo fọ eyín. Kí n si tó sùn lálẹ́ jẹ́ ẹkẹjì tí mo máa ń fọ eyín ní ojoojúmọ́.